Mo máa ń ka letter fún àwọn ènìyàn dáradára. Mo máa ka letter, tí wọ́n bá pè mí láti bá wọn ka letter, mo máa ka letter dáradára. Torí mo fẹ́ràn láti máa ka letter ní èdè Gẹ̀ẹ́sì àti èdè abínibí mi tó ṣe Yorùbá. Mo fẹ́ràn láti máa ka letter, torí tí o bá ń ka letter, o tún máa ní àwọn ìrírí àti àwọn ìmọ̀ mìíràn nípa kíkà letter fún ènìyàn. Àwọn nǹkan tí o ti gbọ́rí àti àwọn nǹkan tí o máa itumo re ó tún máa jáde ní ìgbà mìíràn níbi letter tí o bá ń ka. Ó dá ki eyan máa ka letter, letter dáadáa. Mo nife láti máa ka letter lọ́pọ̀lọpọ̀

Ìbáṣepọ̀ mi àti olórí ìṣe mi hùn. Ìbáṣepọ̀ mi àti olórí ibi iṣẹ́ mi ló dára. A máa ń ṣe ìbáṣepọ̀ dáradára tí ó dáa kí ọmọ iṣẹ́ kó ní ìbáṣepọ̀ pẹ̀lú ọ̀gá rẹ lórí iṣẹ́ rẹ̀. Tórí, ó tún máa ní àwọn ìmọ̀ àti òye tí ọ̀gá olórí ibi iṣẹ́ rẹ máa fi yé e tó máa fi mọ̀ ẹ́ tí ó máa ma tọ́ sí ọ̀nà ní gbogbo ọ̀nà. Ǹkan náà tó bá yẹ kó ti gbogbo ọ̀nà tí ó bá yẹ kó ti ṣe àṣìṣe, ó máa tọ́ sí ọ̀nà pé báyìí ni kó ṣe ṣe, báyìí ni kó tí má ṣe kí nítorí ó dáa kí ìbáṣepọ̀ kó wà láàrin olórí iṣẹ́ ènìyàn àti ènìyàn níyẹn.

Ìjiyàn. Mo fẹ́ràn ìjiyàn, mi ò dẹ̀ tun fẹ́ràn ìjiyàn. Má jiyàn lórí nǹkan tí mo bá mọ̀ pé bẹ́ẹ̀ ni nǹkan náà rí, mo máa jiyàn gan títí tó máa fi gbà pé bẹ́ẹ̀ ni ó rí. Bí nǹkan tí mo máa jiyàn sínú ìyẹn, ti mo bá ti ri pé bẹ́ẹ̀ kọ́ tí òun bá mi jiyàn, mo máa fí ìlẹ̀ fún ẹ pé bẹ́ẹ̀ kọ́ ni. Ṣùgbọ́n tó bá jẹ pé bẹ́ẹ̀ ni, tó bá bá mi jiyàn pé bẹ́ẹ̀ kọ́, bẹ́ẹ̀ kọ́, àjọ̀ máa jiyàn yẹn o, a máa jiyàn yẹn dé bí pé ó fi máa yọ pé nǹkan tí mo sọ gan-gan-gan-gan òní nǹkan tó ṣẹlẹ̀. Bí ó ṣe jẹ́ nìyẹn, má jiyàn o, má jiyàn gan-an. To ba ti jẹ́ lórí right mi ni mo wà, má jiyàn.

Orin tí mo fẹ́ràn jù, mo fẹ́ràn kí n máa gbọ́ orin abínibí mi èyí tí ó jẹ́ Yorùbá, èyí jẹ́ orin tí mo fẹ́ràn jù. Nítorí tí mo bá ń gbọ́ orin orin bẹ́ẹ̀, mo máa mọ inú mi dùn, ó dè máa mọ ara mi yá gágá. Mo fẹ́ràn orin abínibí mi gan lọ́pọ̀lọ́pọ̀. Bí wọ́n bá ṣe ń kọ́, mo máa kọ́ tẹ̀lé wọ́n. Mo fẹ́ràn orin abínibí mi. Tí mo bá ṣiṣẹ́ náà, mo fẹ́ràn kí n máa kọ orin abínibí mi Yorùbá, bó jẹ́ orin Yorùbá, mo fẹ́ràn rẹ̀ gan lọ́pọ̀lọ́pọ̀. Ma mú orí mi wú, ó dè máa n mu ara mi yá gágá. Mo fẹ́ràn orin abínibí mi gan Yorùbá. Orin Yorùbá mo fẹ́ràn.

Bẹ́ẹ̀ni, mo ti gun alùpùponpọ́n ri nígbà tí a ń dá oko sí, ibi ọ̀nà, ibi ọ̀dọ̀ wa yẹn ṣùgbọ́n ó jìnnà sí ọ̀dọ̀ wa. Ìgbá naá ni mo gun alùponpọ́n ní ọ̀nà náà. Ọ̀nà náà bàjẹ́ tó ṣe wípé tó bá tún wá di àsìkò òjò, Niṣẹ́ ní alùponpọ́n yẹn ò máa rọ́, ló maa máa já omi lọ kùkù ṣòkò, ṣòkò, ṣòkò, kokò. Iyẹn máa máa ṣe. Ẹ máa fọsọ ké ẹ máa jàǹdímọ́lẹ̀, ẹ máa fọsọ ké ẹ máa jàǹdímọ́lẹ̀ níbi alùponpọ́n yẹn. Mo ti gun alùponpọ́n ní àsìkò òjò. Oju oná tí mo máa gun alùponpọ́n lọ kò dáa rara, mo kan máa mọ́ fárá mo.

Hmm igbadun mi. Mo fẹ́ràn kí n máa gbádùn, mo fẹ́ràn kí n jáde, pẹ́ àwọn ń lọ sí patí àbí kí n gbé ra mi jáde kí n lọ ṣe fàájì. Mo fẹ́ràn rẹ̀. Mo fẹ́ràn kí n dáná, kí n jẹun pẹ̀lú ẹlẹ́rùndodò, kí n fi ilẹ̀, kí n rí omi sí, kí n yó kí mọ́nà mi dùn. Hmm inú mi yóò dùn ni ìgbádùn mi. Ìgbádùn kí n má mú inà ara mi dùn lọ́pọ̀ ìgbà torí inú dùn ló ni mo rí yá. Dára kí n má mú inu mi dùn. Mo fẹ́ràn kí n má mú inu mi dùn dáradára. Máa mú inu mi dùn ní gbogbo ìgbà. Ó ní kán tí mo fẹ́ràn sí láti máa ṣẹ.

Wákàtí mo máa ń ṣiṣẹ́ ní ojoojúmọ́, hnhm. Èmi ò fi bẹ́ẹ̀ ni wákàtí. Bóyá wákàtí kan ò, àbí méjì o, àbí mẹ́ta o, àbí mẹ́rin o, mi ò fi bẹ́ẹ̀ ni wákàtí. Ìgbà tí mo bá ṣiṣẹ́ mi tán nà ni mo ṣiṣẹ́ mi tán. Bá jẹ́ nígbà tí mo wà ní ilé, tí mi ò ṣe nǹkan, tí mi ò lọ síbi kankan. Bá jẹ́ ìgbà tí mò ń lọ sí ibi kankan, mo máa ṣe iṣẹ́ níwọ̀n, mo dè máa lọ sí ibi tí mò ń lọ. Ṣùgbọ́n tó bá jẹ́ ìgbà tí mi ò lọ sí ibi kankan, àh, ìye wákàtí tó bá wù mí ni mo le fi ṣiṣẹ́ mi hàn. Tí mo bá ti ṣe dié, mò lè lọ ṣe nǹkan mí mọ̀. Ọ̀yá, mo lè sinmi díẹ̀, kí n tun beere ṣi ni ṣiṣẹ́ mi lọ. N ò níye wákàtí nígbà, tab'ákókó tí mo bá wà ní ilé láti ṣiṣẹ́. Ìgbà tó bá wù mí ni mo lè ṣe é, ìgbà tó bá wù mí ni mo lè sinmi. Ìgbà tí mo bá ń jáde nìkan ni mo máa ń ní wákàtí tí mo lè fi ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń ṣe nǹkan titẹ mi, bẹ́ẹ̀ ni mo ṣe máa ń ṣe nǹkan mi.

Ìgbà mí mò máa n kọrin kẹ́lẹ́, ìgbà mi sì re, mo màá n kọrin sókè dáradára. Ní bi inú mi bá ṣe dùn sí ní àkókò tí inú mi bá ṣe rí, náà ni mo se máa kọrin. Ní àkókò náà, mo màá n kọrin kẹ́lẹ́, mo sì máa n kọrin sókè. Bó bá ṣe wù mi, mo ṣe máa kọrin mi nígbà tó bá wù mí.

Bíṣẹ́ mo máa bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀. Mò má bínú, mi ò sì kí n bínú. Tí n ko bá rí ǹkan tó máa múnú bí mi, mi ò ní bínú. Ìgbà tí mo bá rí ǹkan tó máa múnú bí mi, mo máa bínú níwọ̀nba tó yẹ kí ọmọlúàbí bínú. Bóyá ọlọ́kọ̀ ọ bá ń wa mọ́tò ní ìwà tí ò dára, ní ìwà tó lè fa ìjàmbá fún ọkọ̀, tó lè fa ìṣẹ̀lẹ̀ abúrú, mo máa bínú pé kílóde tí ẹ fi ń wa ọkọ̀ báyìí? Ẹrọ́ra má wa ọkọ̀, ẹ ní fi ẹ̀mí wa, ẹ má fi ẹ̀mí wa ṣòfò. Kìí sí ǹkan tó lè mú mi bínú nínú ọkọ̀ ni tí awakọ̀ tó bá ń wa ọkọ̀ tí ò dára.

Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn àti fèrèsé ọkọ̀ torí tí mo bá jókòó síbi fèrèsé, òtútù alátẹ́gùn àlàáfíà máa fẹ́ sí ọ, mo máa ní àǹfààní láti wà dáradára nínú ọkọ̀ náà. Kíni mo bá sí níbi fèrèsé, oru máa ń mú mi láti inú tó lè fa kí inu máa run mi. Ìdí nìyẹn tí mo fi fẹ́ràn ojú fèrèsé ọkọ̀ láti jókòó. Nígbà kúùgbà tí mo bá wà nínú ọkọ̀, mo fẹ́ràn ojú fèrèsé láti máa jókòó torí atẹ́gùn ọkọ̀

Bẹ́ẹ̀ ni, a máa ṣe ìgbéjáde ní ibi iṣẹ́, ibi iṣẹ́ ní gbogbo ìgbà náà. Ní ẹkọ̀kan náà ni a máa ṣe ìgbéjáde ní ẹnu iṣẹ́. Sobí sí, boya ibo mi wà sí àwọn titun ṣùgbọ́n ní ibi iṣẹ́ yìí ṣó ni, a máa ṣe ìgbéjáde ní ẹnu iṣẹ́. Ní ẹ̀kọ̀kan ni a máa ṣe.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn wíwo àwọn ìràwọ̀. Wíwo ìràwọ̀ dára, wíwò ìràwọ̀ jẹ́ èyí tó bá ti dára. Kí eyan máa wọ́pọ̀ ìràwọ̀ kó máa wo ìràwọ̀ o dára púpọ̀. Mo fẹ́ràn láti máa wo ìràwọ̀ dáradára.